Òwe wo ni ó máa ń pa? Kí sì ni ó túmọ̀ sí ní tòótọ́? Òwe wo ni ó máa ń pa? Kí sì ni ó túmọ̀ sí ní tòótọ́? Òwe te mi máa ń pa ni tí ọmọ gbé, ọmọdé bá gbingi, àgbà ni ó máa mọ ibi tó máa ń dé. Ìtúmọ̀ ni wípé, à, àwọn ìṣòro tó ti, tó ti làjà sẹ́yìn, tó ti ṣẹlẹ̀ lẹ́yìn, à, àgbàlagbà, a òun ti, wọ́n ti làjà. Ǹkan tó ọmọdé rí, àgbàlagbà ti làjà. Kò ń ṣe tuntun sí wọn. Wọ́n ti làjà sẹ́yìn. Kò ń ṣe tuntun sí wọn. Ǹkan tó ọmọdé ń lá kọjá ní ayé, àgbà àwọn àgbàlagbà ti làjà kì í ṣe tuntun sí wọn. Ìtúmọ̀ rẹ̀ nìyẹn. Ìbéèrè àkọ́kọ́ ni èwo tí ọmọdé bá gbingi, àgbàlagbà ló máa ń mọ ibi tó dé. Ìbéèrè kejì ni òun tí ó mọ̀ sí, òun tí ó túmọ̀ sí. Ǹkan tó túmọ̀ sí ni wípé ǹkan kíkan tí àwọn ọmọdé bá ń làjà, tó, tó, tó ń kojú, tó ń kojúbọ̀ ní ayé tó ń gbé. Àgbàlagbà mìíràn ti làjà. Ǹkan tí ọmọdé ń kojú bọ̀, àgbàlagbà mìíràn ti làjà. Ìtúmọ̀ rẹ̀ nìyẹn. Ìbéèrè kẹta ni ìgbà tí ó ń, ìgbà tí ó ń pa, ìgbà tí ó ń pá, ìgbà tí ó ń pá. Mo máa ń pa òwe òun náà tẹ́ẹ́ tí àwọn èèyàn tí wọ́n bá fẹ́ gbọ́. Mo máa ń pa àwọn òwe náà ibi tí àwọn èèyàn púpọ̀ máa ń wà. Kọ́le bá gbọ́ ǹkan tó ṣe pàtàkì ní ayé, ǹkan tí wọ́n gbọdọ̀ máa tẹ̀lé ní ayé.

Ìgbà wo ni o ń rẹ́rìn-ín? Látọ̀kọ̀ wá kẹ́yìn. Ìgbà wo ni o ń rẹ́rìn-ín? Látọ̀kọ̀ wá kẹ́yìn. Ìgbà wo ni o ń rẹ́rìn-ín? Látọ̀kọ̀ wá kẹ́yìn. A há ṣe díẹ̀ síi, o ti pẹ́ gidi. Mo lè rántí àwọn nǹkan lójijì tó jẹ́ pé nǹkan ẹ̀rín ni tó mú ni lẹ́rìn-ín. Ìgbà ẹni mo máa ń rẹ́rìn-ín, àkọ́ maa máa ń rẹ́rìn-ín bọ̀ ni. Àwọn èèyàn máa wò mí pé kín ló ṣe le, se le gbádùn ṣá, mà kọ́ maa máa ń rẹ́rìn-ín sá. Bí bá jẹ́ pé nǹkan tí mo, tí mo ń rò lọ́kọ̀, ó ń pa mí lẹ́rìn-ín, ma ko máa ń rẹ́rìn-ín bọ̀ ni. Bí mo ṣe ń rẹ́rìn-ín ba àwọn èèyàn, wọ́n máa wò mí lọ ni. Ìbéèrè àkọ́kọ́ ni nípa kí ni. O ní àwọn nǹkan tí mo ti wò sẹ́yìn lórí fóònù mi tó ń mú èèyàn rẹ́rìn-ín, tí bá ti rántí ẹ̀, ma ko maa máa ń rẹ́rìn-ín. To bá jẹ́ pé irú nǹkan bẹ́ẹ̀, ó ń pa èèyàn lẹ́rìn-ín, ó ń pa èèyàn rẹ́rìn-ín gidi gan, ma ko máa ń rẹ́rìn-ín ṣá ni. Ìbéèrè kejì ni ẹni tí ó wà níbẹ̀, àwọn ọ̀rẹ́ wà níbẹ̀, àwọn tó ń kọjá lọ wà níbẹ̀, ọmọdé wà níbẹ̀, ẹni oríṣiríṣi ló wà níbẹ̀, àgbà, ọ̀dọ́, ẹni oríṣiríṣi ló máa wà níbẹ̀. Ìbéèrè kẹta ni ìgbà mélòó, fún ìgbà díẹ̀ ni, kò kí n tó ìṣẹ́jú, ìṣẹ́jú, ìṣẹ́jú kan, ko kí n tó ìṣẹ́jú kan.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ìwè? Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ìwè? Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ìwè? Ǹkan temi fẹ́ràn láti máa má-- láti máa máa ko ni government, government. Iṣẹ́ tó níí ṣe ti àwọn ìjọba ni a mọ̀ sí àwọn government ní èdè gẹ̀ẹ́sì. Nkan temi fẹ́ràn láti máa máa kọ nìyẹn. Nítorí pé ó láwọn ǹkan kan tó máa ń ṣẹlẹ̀ ní ìlú tí ẹ ò gbọdọ̀ mọ̀. Eeyan gbọdọ̀ mọ̀ tí eeyan bá ti ń kọ irú àwọn ẹ̀kọ́ yẹn. Eeyan gbọdọ̀ mọ́ government. Ǹkan temi máa ń fẹ́ran jù láti máa kọ nígbà ìwè ni.

Sọ fún wa nípa jíjókòó síta ní àṣálẹ́. Sọ fún wa nípa jíjókòó síta ní àṣálẹ́. Níta gbangba ibi tí a ti máa ń jókòó sí, àwọn èèyàn máa ń pọ̀ ń bẹ, ọjọ́ máa ń rojọ́, àwọn ọmọdé máa ń ṣeré, wọ́n máa ń ṣàwàdà, wọ́n sì máa ń rẹ́rìn-ín tí wọ́n bá ti ń ṣàwàdà. Àh! Nǹkan tó yẹ kí eeyan máa ṣe lójoojúmọ́ gan ni, nítorí pé mò ń wá ọ̀rẹ́ tí màmá bá rojọ́ lójoojúmọ́. Àjọmá máa ń ṣàwàdà, àjọbá máa ń rẹ́rìn-ín pọ̀ làwọn kan bẹ́ẹ̀. Ìbéèrè àkọ́kọ́ ni ẹni tí ó ń péjọ. Àwọn ọmọdé, àwọn ọ̀dọ́, àwọn àgbà ni wọ́n ń péjọ níta ní àṣálẹ́. Iberee kejì ni oun ti e nso. A máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ayé wa, a máa ń sọ̀rọ̀ nípa nǹkan táa ti là kọjá lẹ́yìn, a máa ń sọ̀rọ̀ oríṣìíríṣìí bí àwàdà, nǹkan táa wò lórí, lórí fóònù, nǹkan táa rí lórí íńtánẹ́ẹ̀tì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìbéèrè kẹta ni títí di wákàtí wo. A máa ń sọ̀rọ̀ títí di wákàtí méjì sí mẹ́ta nítorí pé a máa ń pẹ́ nta gidi gan ni. A mọ̀ pé atẹ́gùn máa ń wà nta ní àsìkò yẹn. A máa ń pẹ́ nta gidi gan ni.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Ibi wo ni o fẹ́ràn lọ jù? Ibi wo ni o fẹ́ràn lọ jù? Ibi wo ni o fẹ́ràn lọ jù? Màá fẹ́ràn lọ sí òkè Olúmọ ní Ogun State. Màá fẹ́ràn láti lọ sí òkè Olúmọ ní Ogun State, nítorí pé ó máa ń wù mí láti lọ ní, nígbà ọmọdé. Ṣùgbọ́n mi ò ráyè lọ. Mi ò rí owó lọ, àmọ sì máa fẹ́ràn láti lọ sí òkè Olúmọ ní Ogun State. Ibẹ̀yẹn ni mo fẹ́ lọ láti kékeré. Àmọ́ àwọn nǹkan máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé mi ò lè lọ. Àwọn nǹkan bí i ti owó, èèyàn tó máa mú mi lọ àti nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló máa ń yanjú wa. A mọ̀ ọ̀, máa fẹ́ràn láti lọ ní sí, tí ń bá rí ẹni kan tí wọ́n fẹ́ lọ, máa fẹ́ràn láti tẹ̀lé lọ. Òkè Olúmọ ni mo fẹ́ lọ.

Báwo ni iye owó ṣe ń yípadà ní àyíká rẹ̀? Báwo ni iye owó ṣe ń yípadà ní àyíká rẹ̀? Báwo ni iye owó ṣe ń yípadà ní àyíká rẹ̀? Ǹkan tó máa ń ba owó jẹ́ ni àwọn nǹkan tó máa ń wọ́n ní ojoojúmọ́. Ǹkan máa ń wọ́n ni sá, ó dẹ̀ máa ń bu owó jẹ. Fún àpẹẹrẹ níìsín, ẹgbẹ̀rún kan ní náírà kò, kò ṣe pàtàkì mọ́ nítorí pé ǹkan wọ́n sì lójoojúmọ́. A lẹ̀, a tẹ́lẹ̀ a máa ra gàárì àbọ́ kan ní, a máa ra gàárì àbọ́ kan ní, ah, ìgbà mẹ́ta náírà. Tẹ́lẹ̀ ìgbà mẹ, ìgbà méjì náírà. Tẹ́lẹ̀ ní sì a máa rà á ní, eh, owó rẹ̀ pọ̀ gan. Owó rẹ̀ bọ̀. Ǹkan tó máa ń bo owó jẹ́ ni ǹkan tó máa ń wọ́n sì ní ojoojúmọ́, ìyẹn ló máa ń bo owó jẹ́. Ìbéra akoko ni lórí òhun wo, lórí òhun wo, lórí òhun wo. Àwọn ohun bí ǹkan tó jẹ́ ti oúnjẹ bíi gàárì, èlùbọ́, ìrèsi, ẹ̀wà àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Spàgì, índómì àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló máa ń jẹ́ kí owó kó máa ní ìtùmo. Ìbérè kejì ni bí wóń ṣe ń ba, hm, ǹkan ọ̀nà, ǹkan ọ̀ràn. A ṣà, a n ti nani. Ìbérè kẹ́ta ni ohun tí ó ń dínkù, ohun tí ó ń dínkù. Ohun tí ó ń dínkù ni àwọn nǹkan tó wọ́n yẹn bíi gàárì, bíi sẹ̀mọ́, bíi ìrẹsì, ẹ̀wà àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bíi spàgì, bíi índómì. Àwọn nǹkan bẹ́ẹ̀ ló ń ba owó jẹ́ nítorí pé ó ń wọ́n sì ní ojoojúmọ́ ni, kò sì te àwọn èèyàn lọ́rùn.

Báwo ni o ṣe ń gbaradì fún ìrìnàjò? Báwo ni o ṣe ń gbaradì fún ìrìnàjò? Báwo ni o ṣe ń gbaradì fún ìrìnàjò? Báwo ni o ṣe ń gbaradì fún ìrìnàjò? Màá kó àwọn aṣọ kọ̀ọ̀kan, màá kó kọ̀inkọ̀in sínú báàgì tí mo fẹ́ gbé lọ. Màá kó ọṣẹ lọ àti àwọn nǹkan kan bí i pẹ̀fùmì, aṣọ náà, màá kó lọ́wọ́ sínú báàgì. Ìbéèrè àkọ́kọ́ ni ohun tí o kọ́kọ́ kó. Àwọn ohun bí i ti aṣọ, oúnjẹ náà, kọ̀inkọ̀in, ọṣẹ àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìbéèrè kejì ni ohun tí ó ń gbàgbé. Nkan ti e mi ma n gbagbe ni àwọn nkan ti o se pàtàkì àwọn nkan ti jẹ bi a n fa ni fún mi ni irin ajo oun náà. À, ìbéèrè kẹta ni ìgbà mélòó ni ó ń gbà. Ó máa ń gbà mí ní ọjọ́ méjì sí ọjọ́ mẹ́ta gbogbo ìrìnàjò.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Ṣé o máa ń ṣe eré ìdánì? O máa ń ṣe eré ìdánì? Ṣé o máa ń ṣe eré ìdánì? Ṣé o máa ń ṣe eré ìdánì? Mi ò kí ń se o. Mi ò kí ń ṣe. Àwọn nǹkan tó lè gba ẹ̀mí mì, èmi ò kí ń ṣe. Mi o ki n se rararara. Mi ò kí ń yọjú sí gan. Mi ò kí ń yọjú sí i. Àwọn eré tó jẹ́ pé, a jẹ́ bí i ti ìfọ̀kànbalẹ̀ ni mo máa ń ṣe. Mi ò kí ń ṣe àwọn, mi ò kí ń ṣe irú àwọn eré baii. Mi ò kí ń ṣe rárárárárárára. Kódà ko ti e, ko wun mi se ri.

Ọ̀rọ̀ wo ni o fẹ́ràn láti sọ nítorí pé ó kán dùn ní etí? Ọ̀rọ̀ wo ni o fẹ́ràn láti sọ nítorí pé ó kán dùn ní etí? Ọ̀rọ̀ wo ni o fẹ́ràn láti sọ nítorí pé ó kán dùn ní etí? Òun náà ni sùúrù ni baba ìwà, sùúrù ni baba ìwà. Ó tọrọ ní pé sùúrù ni baba ìwà nítorí pé ibi kí ibi tí ó kí ń sí sùúrù, àwọn èèyàn máa ń kú ṣeré ńbẹ̀ ni. Nítorí pé àwọn kan máma ṣáájú, eh, àsìkò wọn láyé. Wọ́n dẹ̀ máa ń kú ṣeréṣeré bí wọ́n ṣé ń ṣáájú àsìkò wọn. Ìbéèrè àkọ́kọ́ ni èwo. Òun náà ni sùúrù ni baba ìwà, sùúrù ni baba ìwà, sùúrù ni baba ìwà. Ìbéèrè kejì ni kíló dé? Idi ni wípé ó da kí èèyàn má ma ní sùúrù. Gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe ní ayé, ó da kí èèyàn má ma ní sùúrù nítorí pé tí èèyàn ò bá ní sùúrù, nǹkan burúkú máa máa ṣẹlẹ̀ sí i. Tí ó bá kú gan, àwọn tí wọ́n, wọ́n ò ní sùúrù ní ọjọ́ kìíní àná ni ibọ ni wọn wá gbogbo wọ́n ti kú dànù. Tí èèyàn ò bá ní sùúrù, a kan máa ṣe nǹkan tí ó yẹ kó ṣe, nǹkan tó máa gba ẹ̀mí, ẹ̀mí rẹ̀. Ìbéèrè kẹta ni ìgbà tí o ń sọ. Ìgbà tí èmi máa ń sọ ni, ni ibi tí àwọn èèyàn máa ń wà ni mo máa ń sọ. Mo máa ń sọ ní gbogbo ìgbà nítorí pé àwọn èèyàn tí ń kú ju láyé ìsín. Àwọn ọ̀dọ́ ń kú, àwọn ọmọdé náà ń kú. Nǹkan tí wọ́n fi ọwọ́ wọn ṣe ló ń pa wọ́n, ló ń ṣe ikú pa wọ́n. Nítorí ìdí èyí ni mo máa ń sọ ibi tí àwọn èèyàn bá wà kí wọ́n ní sùúrù, kọ́ fẹ́ràn ọlọun, kọ́ dẹ̀ máa ṣe nǹkan náà.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Nǹkan tí emi fẹ́ràn jù lọ ni tea. Nítorí pé coffee ò dáa fún àgo ara wa. Ó máa ń jẹ́ kí àwọn èyàn máa sùn máa-- kò ní jẹ́ kí wọ́n sùn. Wọn ò ní lè ro orun sùn. Tí coffee yẹn, wọn ò ní lè ro orun sùn dáadáa. Wọ́n máa wá bí wọ́n ṣe máa sùn. Wọn ò ní lè ro orun sùn. Àmọ́ tí tea yẹn, òun ló dáa jù nítorí pé èyàn lè sùn nígbà gbogbo tó bá wùú, èèyàn lè sùn. Tí coffee yẹn, hhn, wọ́n ò ní lè ro orun sùn tó bá mú. Idí nì yẹn ni mo ṣe yan tea ju ti coffee lọ.

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójojúmọ́? Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójojúmọ́? Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójojúmọ́? Ìgbà mẹ́ta ni mo máa ń wò. Ìgbà kú ìgbà tí o bá, tí o bá wù mí ni mo máa ń wò. Àmọ́, ìgbà mẹ́ta ni mo máa ń wò lójojúmọ́. Mi ò kì í máa, mi ò kì í wo àwòrán bẹ́ẹ̀ náà. Ẹ̀kọ̀kan ni mo máa ń wò. Nígbà mẹ́ta ni mo máa ń wò ní ojojúmọ́ ní gbogbo ọjọ́ bẹ́ẹ̀.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Nítèmi o. Àwọ̀ tí mo fẹ́ràn jù ni pupa. Mo fẹ́ràn àwọn àwọ̀ ǹkan aláwọ̀ pupa. Mo sì fẹ́ràn ǹkan aláwọ̀ blue. Bàtà aláwọ̀ blue, mo fẹ́ràn rẹ̀. Mo sì fẹ́ràn aṣọ aláwọ̀ funfun àti aṣọ aláwọ̀ ash. Ǹkan tí, àwọ̀ tí mo fẹ́ràn gan ni yẹn. Mo fẹ́ràn láti máa lo abọ́, abọ́ funfun. Kí ǹkan yẹn kó, kó ṣà ní àwọ̀ tó dára. Ìyẹn, abọ aláwọ̀ blue, mo fẹ́ràn rẹ̀. Abọ aláwọ̀ blue, bàtà aláwọ̀ blue, aṣọ aláwọ̀ blue, mi fẹ́ràn, mo fẹ́ràn rẹ̀. Àwọn temi fẹ́ràn nìyẹn o.

Ṣé o ní ètò láti fẹ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Ṣé o ní ètò láti fẹ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Ṣé o ní ètò láti fẹ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Se oni ètò láti fe ìṣeré si ìlú miran? Tó bá jẹ́ pé iṣẹ́ yẹn náà ó súnmọ́ ibi ilé mi pé a rọrùn fún mi láti ṣe, tó súnmọ́ ibi ilé mi pé ilé mi wà ní ìlú mìíràn, màá fẹ bẹ́ẹ̀, màá gbà bẹ́ẹ̀ nítorí pé ìlú mìíràn ni ilé mi wà. Àmọ́ tó bá jẹ́ pé iṣẹ́ ìlú kan tó yàtọ̀ sí ìlú tí iṣẹ́ yẹn wà ni ilé, ilé, ilé mi wà, mi ò le ṣe o. Mi ò le fẹ́ paapaa. Àmọ́ tó bá jẹ́ pé Èkó ló wà, màá fẹ́, màá dà gbà bẹ́ẹ̀. Àbí Abuja àbí àwọn ìlú lanlan àwọn ìlú to da gidi gan ma gba bẹ́ẹ̀. Kódà inú mi á dùn pẹ̀lú.

Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Mo máa ń pe àwọn ọ̀rẹ́, ọ̀rẹ́ wá. Mo máa ń pe àwọn tó ń ṣe pàtàkì wá. Wọ́n máa ń ṣe àkàrà òyìnbó, a ṣe àkàrà òyìnbó, àwọn nǹkan àádùn bí i ti imumu ti swíìtì, ti biscuit, àti àwọn nǹkan tó jẹ ti òyìnbó lọ máa kó wá. Tí wọ́n bá ti kọrin fún mi tán, wọ́n á rẹ́rìn sí mi, wọ́n á gbàdúrà fún mi. Tí wọ́n ṣe kúnlẹ̀, wọ́n á gbàdúrà fún mi. Wọn a kọrin fún mi, wọ́n a munu mi dùn, a ma jọ mu a ma jọ jẹ́. Wọ́n máa ń se ìrẹsì gan láàárọ̀ ọjọ́ yẹn. Wọ́n á fi ẹran sí, wọ́n á dín ẹran sí bí i ẹran adìẹ, ẹran tọkí wọ́n á dín si ní àárọ̀ ọjọ́ yẹn. A máa jẹ lọ́sàn-án.

Ohun èlò wo ni ò ń lò ju kí ló dé? Ohun èlò wo ni ò ń lò ju kí ló dé? Ohun èlò wo ni ò ń lò ju kí ló dé? Èlò te mi máa ń lò jù ni, ọ̀un nà ni epo, ṣé, epo ni mo máa ń lò jù, epo ni sá. À, ìdí ni wípé mo fẹ́ràn epo ju ti òróró lọ. Epo náà ni, epo, epo ni mo máa ń fi ṣọ̀bẹ̀. Epo náà ni mo maa n fi sasepo nítorí pe epo ni iṣẹ́ to n se laara òróró yen jedi ni kosi da paapa. Ìbéèrè àkọ́kọ́ ni, wákàtí mélòó lò jó júmọ̀? Wákàtí mélòó lò jó júmọ̀? Ìgbà díẹ̀ náà ni a fi ń rí lepo. Ìgbà díẹ̀ náà ni ta fi ṣe ǹkan ta máa jẹ láàárọ̀ bí tí ẹyan bá ṣẹ̀ ewá nsín ni a lè po díẹ̀ sí. Ìgbà díẹ̀ náà ni lò jó júmọ̀, ìgbà díẹ̀ náà ni. Ìbéèrè ikejì ni, bí o ṣe gbọ́ nípa rẹ̀. Hah! Gbogbo èeyàn ló ń lo epo. Gbogbo èeyàn ló ń lo epo. Gbogbo ènìyàn ló ń lo epo. Kódà a máa ń fi, a máa ń fi epo dáná ni, a máa ń fi ṣọ̀bẹ̀, a máa ń fi ṣọ̀bẹ̀. Ìbéèrè kẹta ni, òhún tí ó rọrùn. Òhún tí ó rọrùn ni wípé kí ẹ̀eyan ma máa fi epo dáná nítorí pé epo jẹ́ ǹkan tó ṣe pàtàkì fún àgbo ara wa, ó ní iṣẹ́ tó ń ṣe lára tí òróró yẹn, hẹhẹn, jẹ́dìí, jẹ́dìí lè fi ń ṣeré yẹn. Ẹ máa yúndì, ehin, ẹ ti yúndì jù.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Ǹkan tí mo máa ń rò ní wípé kí gbogbo ǹkan lọ létòlètò, kí gbogbo ǹkan dára. Nítorí pé tí owó bá wà, tí ǹkan bá wà lẹ́ẹ̀ kò ní sí sòro, a yóò ní míra láti gbé. Ǹkan á wà létòlètò, ǹkan ò ní sòro fún wọn láti ṣe nítorí pé owó wà. Àmọ́ kọ́ lọhun máa ṣànù ṣá, kọ́ lọhun jẹ́ kí gbogbo ǹkan bọ́ sí ìrorun, kí eyan lè ṣe ǹkan tí eyan fẹ́, tí eyan fẹ́ ṣe. Kí wọ́n lè ṣe ǹkan tí wọ́n fẹ́ ṣe. Ìrò mi ni wípé kí ǹkan máa máa lọ dédé, kí ǹkan máa lọ létòlètò, kí ǹkan máa lọ dáadáa, kí ǹkan máa máa lọ dáadáa.

Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mi ò fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè. Mo dẹ, o ti ẹ̀ ti mọmi, o ti mọmi lára gidi gan ni. Nítorí pé, ah, ló, eh, lọ́sẹ̀ tó kọjá mo sì ń lo léra léra. Ó sì ń mọmi lára gidi gan ni, ẹẹ́.

Báwo ni o ṣe ń pa ọ̀rọ̀ ìgbaniwọlé rẹ mọ́? Báwo ni o ṣe ń pa ọ̀rọ̀ ìgbaniwọlé rẹ mọ́? Báwo ni o ṣe ń pa ọ̀rọ̀ ìgbaniwọlé rẹ mọ́? Mo máa ń rí dájú pé ibi tí mo fi sí, ó wà níbi tí mo lè rí i nígbà kú ìgbà tí mo bá ní ìwúlò rẹ̀. Mo dẹ̀ máa ń rí dájú pé kò ń ṣe ibi kan tí eku lè máa máa-- eku, eku lè yẹ̀wò, kó ń jẹ́, kó ń bàjẹ́. Mo máa ń rí dájú pé ibi kan tó bá ṣe tí eko ò lè dé bẹ́ẹ̀, tí aáyán náà ò lè dé bẹ́ẹ̀ ni mo máa ń fi pamọ́ sí. Ìbéèrè àkọ́kọ́ ni: Ibi tí ò ń tọ́jú wọn? Mo máa n tọ́jú wọn si inú folder orí fóònù mi, máa ṣe ti photocopy, máa ṣe ti eléyìí ti mo le fi pamọ́ sórí fóònù. Màá dẹ̀ fi ẹ ṣe fótókọ́pì ẹ. Màá fi pamọ́ sínú fóldà. Ibẹ̀ ni mo lè fi pamọ́ sí. Ìbéèrè kejì ni bi o se n rántí wọn ma fi pamọ́ sórí fóònù pẹ̀lú orúkọ kan tí mo fún. Màá dẹ̀ fi pamọ́ sínú folder náà. Ìbéèrè kẹta ni: Igba mélòó ni ò ń yín wọn padà? Ìgbà mélòó ni ò ń yín wọn padà? Ẹ̀ẹ̀kọ̀kan lóṣooṣù ni mo máa ń yín wọn padà.

Lérò rẹ̀, kí ni ó ṣe pàtàkì jù nínú ayé? Lérò rẹ̀, kí ni ó ṣe pàtàkì jù nínú ayé? Lérò rẹ̀, kí ni ó ṣe pàtàkì jù nínú ayé? Ǹkan tó ṣe pàtàkì jù nínú ayé yìí ni kí èèyàn níí fẹ́ ọmọ ẹnì kejì rẹ̀. Kí èèyàn níí fẹ́ ọmọ ẹnì kejì rẹ̀ nítorí pé ìfẹ́ ló borí gbogbo ǹkan ní ayé yìí. Kí èèyàn fẹ́ràn àwọn èèyàn, kí èèyàn máa máa ṣe dáadáa fún àwọn èèyàn, kí èèyàn máa máa ran ọmọ ẹni kejì lọ́wọ́, kí èèyàn dé máa máa ṣe dáadáa pẹ̀lú wọn. Tí ayé bá ní ká sí èèyàn, kí èèyàn máa máa hùwà ìkà sí ara ayé. Kí èèyàn níí fẹ́ àwọn èèyàn nítorí pé ọlọ́run ní ìfẹ́, ìfẹ́ ni ọlọ́run. Tí èèyàn bá fẹ́ràn àwọn èèyàn, sí jẹ́ ǹkan tó dáa. Tí àwọn bá fẹ́ràn àwọn èèyàn, ǹkan gidi ni. Tí àwọn bá fẹ́ fi-tí èèyàn wà fẹ́ràn àwọn èèyàn, ǹkan gidi ni.

Kí ni ò ń ṣe pẹ̀lú oúnjẹ tí ó ṣẹ́kù? Kí ni ò ń ṣe pẹ̀lú oúnjẹ tí ó ṣẹ́kù? Kí ni ò ń ṣe pẹ̀lú oúnjẹ tí ó ṣẹ́kù? Kí ni ò ń ṣe pẹ̀lú oúnjẹ tí ó ṣẹ́kù? To ba je pe emi ni mo je oúnjẹ yen ku nkan ti emi ni ma se ni wípé ma fi ina si oúnjẹ yen sórí ina ko ma ba tutu ti ba tin je torie ni mo ma fi ina si sórí ina. Tí ó bá ti gbóná díẹ̀, màá le jẹ. Àmọ́ tó bá jẹ́ pé ẹlòmíì lo jẹ oúnjẹ yẹn kù, mi ò lè jẹ. Èròkerò ló máa wá sọ́kan mi boya ẹni ẹ̀ ti sin sínú- sínú rẹ̀ tàbí ó ti wúkọ́ sínú rẹ̀. Àwọn nǹkan bẹ́ẹ̀ tó ń rìn lára. Nítorí ìdí èyìní, mi ò kì í jẹ oúnjẹ àwọn- oúnjẹ àwọn èèyàn tó ṣẹ́kù. Ìbéèrè àkọ́kọ́ ni bí ó ṣe ń tọ́jú rẹ̀, bí ó ṣe ń tọ́jú rẹ̀. To bá jẹ́ pé èmi ni mo jẹ kú, mi ò ní dànù. Màá ṣe ìtọ́jú rẹ̀. Màá dáná sí lórí iná. Tí ó bá ti gbóná díẹ̀, màá wàá sínú abọ́ kan, màá dẹ́ gbé e sínú fridge kó wà n bẹ̀ kó má bà jẹ. Ìbéèrè kejì ni òun tí ò ń fi ṣe, òun tí ò ń fi ṣe. Mo máa ń jẹ nígbà mìíràn. Mo máa ń jẹ nígbà mìíràn. Nkan ti emi maa n fi se niyen. Ìbéèrè kẹta ni ẹni tí ó fún, ẹni tí ó fún, ẹni tí ò ń fún, ẹni tí ò ń fún, ẹni tí-- mi ò rí ẹnìkankan tí mo máa ń fún lóúnjẹ. Èmi náà mo máa ń dá nǹkan jẹ, mo máa ń dá, mo máa ń dá nǹkan jẹ fúnra mi. Mi ò lè ní ẹnìkankan tí mi ò lè, mo lè fún lóúnjẹ ajẹkù. Kódà wọ́n ò ní, wọ́n ò ní lè gbà á. Olohun máa máa jẹ-- talo fẹ́ jẹ ajẹkù mi? Emi gan mi ole je ajeku ẹni kankan talo fẹ́, talo fẹ́ a jẹ ajẹkù mi?

So fún wa nípa ojo ti o ri ire yo. Sọ fún wa nípa ọjọ́ tí o ríre yọ. Sọ fún wa nípa ọjọ́ tí o ríre yọ. Ọjọ́ àìkú náà ni ọjọ́ yẹn. Ọjọ́ àìkú náà ni ọjọ́ yẹn. Ni mo lo sibi kan, mo lo ra oúnjẹ lowo mummy Martins ni owo o ba pe ni enikan ni pe oun a ran mi lowo àti ọjọ́ yẹn mo ti fẹ́ràn ẹni. Ó dẹ̀ ra nǹkan yẹn pé fún mi. Mo dé gbe lọlé. Mo lọ, mo lọ ṣe ètò oúnjẹ yẹ̀n. Mo dẹ̀ dáná, mo dẹ̀ jẹun. Ara mi dẹ̀ balẹ̀. Àti ọjọ́ mo ti fẹ́ràn ẹniyẹn. Àti ọjọ́ mo ti ń bowọ fún. Mo ti fẹ́ràn ẹ́ gidi gan. Ìbéèrè àkọ́kọ́ ni, bí ó ṣe bẹ̀rẹ̀? Ní ọjọ́ yẹn ni mo lọ ra nǹkan lọ́wọ Mummy Martins. Sọ́ọ̀bù tó wà ní itòsí wa. Mo lọ ra nǹkan, èlò ọbẹ̀. Mo dẹ̀ ní pé mi ò ní nǹkan báyi ni ẹniyen ni pé kí n mu lọ́fẹ̀ẹ́ pé òun a sanwó. Ìgbà tí mo délé ni mo ṣe ètò oúnjẹ pẹ̀lú àwọn èlò kọ̀ọ̀kan tí ó rà fún mi. Ìbéèrè kejì ni ohun tí ó ṣẹlẹ̀, ohun tí ó ṣẹlẹ̀, ohun tí ó ṣẹlẹ̀ ni wipé mo rí ẹnìkan tó lè ràn mí lọ́wọ́. Ó dẹ̀ ran mi lọ́wọ́ náà. Kódà inú mi dún pẹ̀lú pé irú àwọn èèyàn báyìí wọ́n sì wà ní ayé yìí. Ìbéèrè kẹta ni bí ó ṣe parí. Ǹnkan ayọ̀ ni, ayọ̀ ló pàri rẹ̀.

Báwo ni o se n ba ìbátan ti o jina sọ̀rọ̀. Báwo ni o ṣe ń bá ìbátan tí ó jìnnà sọ̀rọ̀? Báwo ni o ṣe ń bá ìbátan tí ó jìnnà sọ̀rọ̀? A máa ń sọ̀rọ̀ lórí fóònù ni, lórí ìpè lórí fóònù a máa ń jọ sọ̀rọ̀. A maa n f--a si maa n sọ̀rọ̀ lórí video, orí whatsapp lórí ìpè náà, a máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ṣe pàtàkì, ọ̀rọ̀ bí i nǹkan àǹfààní fún ìtẹ̀síwájú wa. Irú àwọn ọ̀rọ̀ bẹ́yẹ̀n ni a máa ń sọ. Ìbéèrè àkọ́kọ́ ni ìgbà mélòó? O máa ń gbàwá ní wákàtí méjì nítorí pé ó ti pẹ́ tí a ti ríra gbẹ̀yìn. A máa sọ̀rọ̀ dáadáa. A máa sọ̀rọ̀ nípa ẹbí, tárá, ìyàwó, ọmọ àti nǹkan tó lè, tó lè mú ìtẹ̀síwájú té wa. Ìbéèrè kejì ni ọ̀nà wo? A máa ń sọ̀rọ̀ lórí fídíò órí fóònù. Lórí fídíò ni órí fóònù la máa ń sọ̀rọ̀. Ìbéèrè kẹta ni ohun tí ẹ̀ ń sọ? Ohun tí a máa ń sọ ni wípé bí ọjọ́ iwájú ṣe máa dára tó. A máa ń sọ, a máa ń sọ̀rọ̀ nípa ìyàwó, nípa ọmọ, nípa ìtẹ̀síwájú wa àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.